Ṣé o mọ̀ nípa ohun ọ̀ṣọ́ ṣára? Bẹ́ẹ̀ni, ohun ọ̀ṣọ́ ṣára ó jẹ́ nǹkan tí èèyàn máa ń lò sí ara, tó sì jẹ́ nǹkan tí ó máa ń mú èèyàn rẹwà ní àwùjọ lọ́pọ̀lọpọ̀ tí èèyàn bá lo ẹ̀ṣọ́ sí ara.

Ṣé o ń wọ gíláàsì? Bẹ́ẹ̀ ni, a mọ̀ pé kí í ṣe titi àwọn dókítà. Èyí tí a máa ń lò sójú ta fi máa ń ṣe akọ, torí pé ó máa ń mú yan rẹwà láwùjọ tí yàn bá lòó tán tí yàn bá ń jáde lọ sí àwùjọ.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? A! Rárá o, mi ò ní ìrora torí pé èmi gan-an mo jẹ́ ẹnìkan tó jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí mo sì jẹ́ olùkọ́, tí mo bá sì ń kọ́ àwọn ọmọ mi kí ní ìrora àbí tí mo bá ń sọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn ọmọ mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Hmm, rárá mi ò kí jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà torí pé èmi àti ọmọ mi ni a jọ máa ń jẹun ní ọ̀sán.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ni orílè èdè Nàìjíríà tiwa, a ní èyí ta n pe ni MTN, a ní èyí ta n pe ni Airtel, a ní èyí ta n pe ni Glo.

Ṣé o fẹ́ràn lati maa ra oúnjẹ ní òpópónà? Rárá, mi ò kí n ra oúnjẹ ní òpópónà torí pé àwọn ẹlòmíì a mọ bí wọ́n ṣe ń ṣe. Omi tí ò da ni ẹlòmíì lè fi máa ń ṣe oúnjẹ náà.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibiṣẹ́ máa ń gbà? Kí n tó lọ sí ibiṣẹ́, ó máa ìrìn-àjò náà máa tó ọgbọ̀n ìṣẹ́jú nígbà mí bí mo bá ṣe múra rìn sí.

Irú fóònù alágbéka wo ni o ń lò? Mo ń lo fóònù aláfọwọ́wọ́ sí òkè àtilẹ̀ nígbàkigbà tí a bá fẹ́ lò. Prodọ̀tì rẹ̀ ni Tecno Pop Nine.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí màá se máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí ó fi mọ ye.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímeélì rẹ? Mo ma ń ṣe àyẹ̀wò rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kò ní iye torí àwọn àtẹ̀ránsẹ́ mii lè wọlé sí ibi bẹ̀.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, torí pé mi e kí ń sọ̀rọ̀ tí mo bá ń jẹun àbí ṣeré lórí oúnjẹ torí pé ata le sápayàn ní orí, àbí kí òún mu omi, ó sápayàn ní orí tí èèyàn bá ń ṣeré tí èèyàn bá ń.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni mò máa ń sá eré ní ẹ̀kọ̀ǹkan torí eré sísá ó jẹ́ ìlera ó máa ń jẹ́ kí ara o le pès pes tí èèyàn bá sáré ní àárọ̀

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? A! Mo máa ń kojú ìṣòro ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé ilé ìwé aládáni ni mò ń bá ṣiṣẹ́.

Ṣé o má ń bèèrè ọ̀nà lọwọ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń béèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn, torí tí'yan bá ń lọ sí agbègbè tí èyàn ó bá mọ̀, ènìyàn náà ni ó máa tọ́ mi sí ọ̀nà ibi tí mò ń lọ.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Eyan máa ń tọrọ àforíjì, tí èèyàn bá ṣẹ̀yàn, èèyàn ó lọ bá eniyen pẹ̀ tọ̀, ẹ jọ̀ o, ẹ ṣàforíjì fún mi o. Irú nǹkan báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ láyé àti láyé láé.

Ṣé o máa bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ehn, mo máa ń bínú lẹ́ǹkan kan tí ènìyàn ta bá ọjọ́ wà nínú ọkọ̀, tó bá ṣe nǹkan tí kò dára, màá ní láti bínú sí irú ẹni bẹ́ẹ̀ nígbà tó bá ṣe nǹ tí ò dáa.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mo máa ń gba ọwọ́ ní ọwọ́ àwọn ènìyàn tí wọ́n bá na ọwọ́ láti bá eyan gba ọwọ́. Tẹ́ní náà bá na ọwọ́ ọ̀tún, a sì fi tí to síi gba ọwọ́ náà ni.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo máa ń ya àwòrán. Tí mo bá ti múra tán, tí mo rẹwà, màá wá ya àwòrán sí orí fóònù mi kí n fi wo bí mo ṣe rẹwà tó lọ́mọbìnrin.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Níwọn ìgbà tí nǹkan náà tí kò bá tí bàjẹ́, màá sì tún ṣe àtúnlo rẹ̀. Àfi ìgbà tí ó bá tó bàjẹ́ kí n tó lè sọ́nù.

Báwo ni o ṣe ma ń rántí àwọn àdéhùn rẹ? Mo má ń rántí àwọn àdéhùn nítorí pé mo máa ń fi àdéhùn sọ́kàn púpọ̀ torí pé àdéhùn, gbése ni tí eeyan o bá san àdéhùn náà.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà ẹ̀rọ ìpè eeyan tí mo ń lò náà ni mo ní. Kọ̀ǹpútà fóònù nìkan ni mo ní.

Oṣù wo ni oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù Ṣẹẹrẹ torí oṣù Ṣẹẹrẹ ọjọ́, inu oṣù náà ni a máa ń ṣe ọdún. Òun ni ó bẹ̀rẹ̀ ọdún ni oṣù Ṣẹ.

Ṣé o ti lé enikan kúrò ní isẹ́ rí? Rárá o, mi ò lé ẹnìkankan rí ní ibi isẹ́. Torí pé kí n ò mọ léèyàn ní ibi isẹ́ kò da. Ìyẹn ó gba ìjẹ lẹ́nu ẹni tí èèyàn bá lé kúrò ní ibi isẹ́

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́, òun náà ni bí a ṣe ń fi aṣọ dára ní oríṣiríṣi, bá ṣe ń fi aṣọ àǹkárá, leesi bá ṣe ń fi dára lorisirisi.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo maa n ri daju pe oja mi dara nipa pe mo ni imo toto si oja mi pẹ̀lú ìmọ́tótó ni ọjà mi máa ń wà.

Ṣé o ní aṣọ tuntun? Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ tuntun tí mo fẹsẹ̀ fẹ́ fi dá àrà ọ̀tọ̀. Mo ní aṣọ tuntun lóríṣìíríṣìí.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Mo máa ń lo òògùn ní ẹ̀ẹ̀kọ̀kan nígbà tí ó bá rẹ ara, àmọ́ pé kìí ṣe ní ojoojúmọ́.

Ìgbà wo ni o kányìn lọ sí ilé ìkàwé? O ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé ìkàwé torí pé a ní ìsinmi rán pẹ́ ní ilé ìkàwé.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ funfun. Mo máa ń wọ ìbọ̀sẹ̀ funfun torí pé tí ó bá dọ̀tí, eeyan máa fi mọ̀ pé ó ti dọ̀tí fún ìlera ara.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí nígbà tí mò ń lọ láti ìlú ibì kan sí ìlú mìí tí ọkọ̀ ojú irin ṣì ń ṣiṣẹ́ ní ìlú méjèèjì tí mò ń lọ ni mo lo ọkọ̀ ojú irin.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ torí pé mo fẹ́ràn kí mo wo àwòrán nígbà tí o bá wù mí láìmọye ìgbà lójúmọ́.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń se oúnjẹ. Aa mo ń fi oúnjẹ dára lóríṣiríṣi. Irú oúnjẹ náà ó máa ń ní adùn púpọ̀.

Ṣé o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán lára. Torí wípé àwọn èèyàn tí wón máa ń tẹ àwòrán sí ara ìgbà tí wón bá ń ṣe, wón máa ń ké ìrora. Mi ò jẹ́ kí ń fẹ́ràn àti ya àwòrán.

Sé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara oríṣìíríṣìí sí ara torí pé ó máa ń mú ara jọ̀lọ̀ àbí ó sì tún máa ń mú ara dán nígbà tí èèyàn bá jáde sí.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Mo máa ń kojú ìdènà ọkọ̀ tí'yàn bá pẹ́ jáde láti ilé torí pé mọ́tò ó ti pọ̀ ní títì tí'yàn bá pẹ́ jáde.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn ẹ̀bùn oríṣiríṣi fún àwọn èèyàn bí i owó, bí i fóònù, bí i abọ́ ọ̀dà.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò torí pé mi kì í fẹ́ kí ìlẹ o sú yàn ní ìta. Tí ìyàn bá pẹ́ ní ìta, wọ́n lè ṣe ìjàmbá fún yàn torí pé ìlẹ ò ti sú.

Kíni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ó pọ̀ nígbà gbogbo. Àmọ́, ǹkan pàtàkì kan tó máa ń mú mi rẹ́rìn-ín ni pé, bóyá tí ọmọ mi bá ń kọrin fún mi, ìmọ̀ọ́jọ́ pẹ̀lú ọyẹ́.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi tí mo bá fẹ́ kí ènìyàn kan tí mi bá mọ àgbékalẹ̀ rẹ̀, màá wá béèrè lórí fóònù mi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni rice àti ẹ̀wà tá a sì papọ̀, tá a sì dín ta rẹ̀ ní ọ̀tọ̀ pẹ̀lú ẹyin dídín lórí rẹ̀

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Tí mo bá rí pé owó náà kéré lásìkò hun, màá sì fi owó kún un.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Mo máa ń yanjú àwọn ẹ̀rọ ayárabíàṣá ní ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ ní ipa rẹ̀. Àwọn ni wọn máa ń bá mi yanjú rẹ̀.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ ni, tí ojú oúnjẹ náà ò bá ṣe rí, tí ojú oúnjẹ náà ò bá dára, máa ní ìkórìíra fún, torí èèyàn o gbọdọ̀ jẹ́ nǹkan tí kò dára sí ara.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá o, mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Lẹ́yìn ìgbàgbọ́ ọ̀dọ́ Ọlọ́run nìkan. Torí pé Ọlọ́run nìyàn gbọ́dọ̀ ni gbàgbọ́ lórí.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? O ti ṣe díẹ̀ ó ti pẹ́ gan tí mo ti gun ọkọ̀ akẹ́rù torí wípé pé kò e kí sí ààyè nínú rẹ̀. Ayé ẹrú nìkan ni wọ́n fi kalẹ̀ sí ibi.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ ní ìdájí àbí ní ọ̀sán tàbí ní alẹ́. Àmọ́ ti ìdájí ni o máa ń rọ̀ mí lọ́rùn púpọ̀ láti fọ torí kò ní sí làálàá kòókòó kan.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, torí ìyàn máa ń wa oníbàárà kún oníbàárà ni. Ẹni tí ó ti jẹ́ oníbàárà yàn tẹ́lẹ̀, ó lè lọ láì sọ fún yàn. So oníbàárà tuntun á sì tún kún wọ́n.

Ṣé o ti rin àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn lórísìíríìsí láìmọye ìgbà.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Rárá iṣẹ́ ìtagbangba mi ì fẹ́ràn rẹ̀ rárá torí pé gbogbo nǹkan tí ènìyàn bá ń ṣe ní àwọn èrò tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ yóò mọ wò ènìyàn tí kò sì dára.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi pẹ̀lú omi ọṣẹ àti kẹ̀ǹkẹ̀. Màá wà lo oríṣiríṣi kírímù láti fi pa ara mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn láti máa gbọ́ orin oríṣiríṣi. Tàbí èyí tí à ń pè ní hip hopu tàka súfèé, orin náà ni mo fẹ́ràn púpọ̀.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìgbà mìíràn, àwọn ọlọ́kọ̀ tí mo bá wọ̀, wọ́n máa ń play rédíò tí wọ́n ma ń sọ ìròyìn nínú ọkọ̀ náà, táa sì máa gbọ́ sí.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá torí pé tí eyan o bá dárayá gan, ó lè fa àìsàn sí yan lára tàbí kó má rẹ yàn wẹ̀ sí i. Ìdárayá ó da púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi torí pé mo bèèrè ní ọwọ́ àwọn òbí mi, wón sì sọ ìtumọ̀ rẹ̀ náà fún mi.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ jọ́sìn fún Ọlọ́run ọba tí ó ṣe ìṣẹ̀dá wa sí ayé láti lọ bẹ Ọlọ́run láti lọ ṣe ìtọ́rẹ.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ torí pé ago ọwọ́ ó máa ń mú ẹwà bá ọwọ́ púpọ̀ àti pé eyàn sì tún máa ń fi ago náà wo àsìkò tí ìyàn bá wà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni òwúrọ̀. Torí pé gbogbo ojú ọjọ́ yóò ṣe kedere. Èèyàn ó ríra èèyàn, á rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká wa ní òwúrọ̀

Nígbà wo ni o kányìn lorí dókítà? Ó ṣe díẹ̀ tí mo ti rí dókítà torí ó máa ń ní àsìkò tí dókítà máa ń fúyàn láti wá ṣe àyẹ̀wò ara. Ìgbà tí dókítà bá sì fúyàn ni àsìkò náà ni a.

Ṣé o máa ń fi tùràrí? Mi kì í fi tùràrí torí pé òórùn rẹ̀ ó máa ń kó sí mi ní èémí tí mi sì kì í fẹ́ràn torí òórùn mi kò ki dára.

Ṣé o fẹ́ràn ìrìn àtẹ̀gùn? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn lórí òfurufú torí pé ó jẹ́ ìrìn tí ó máa ń yá ke kí gba àsìkò yàn rárá kò dàbí mọ́tò àbí ǹkan.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Kì í kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn ní ọ̀sán, torí pé tí mo bá sùn ní ọ̀sán, ó lè fa orí fífọ́ fún mi ni kí jẹ́ kí n sùn ní ọ̀sán nígbà mìíràn.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi ń dára. O máa ń rína dáadáa, o máa ń rína kedere torí ojú tí kò bá dára, o ti ń fẹ́ ọ̀dọ̀ dókítà láti lọ nìyẹn.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá, mi ò gun ọkọ̀ ojú omi rí torí pé ìrìnàjò mi kò tí ì gba ọ̀nà ọkọ̀ ojú omi.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ràn láti kọ́ ni èdè Hausa torí pé a.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn torí pé tí wọ́n bá ń pa àlọ́ náà, ó máa ń jẹ́ ìdọ́wẹ̀kẹ́ tá máa rín ẹ̀rín púpọ̀púpọ̀. Mo fẹ́ràn rẹ̀

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, torí pé coffee kì í jẹ́ kí èèyàn ó sùn, tí èèyàn bá mu coffee, èèyàn ò ní sùn ní ẹnu iṣẹ́ rárá àti rárá.

Nígbà wo ni ó ń kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ó ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé oúnjẹ torí pé mi ò fẹ́ràn àwọn oúnjẹ ohun yátọ̀ sí oúnjẹ tí mo bá sè ní ilé.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn coffee tàbí tea torí pé coffee pé kí jẹ́ kí nyún osùn, tea ó máa ń dùn tí ènìyàn bá fi jẹ búrẹ́dì.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni yúgọ́ọ́tì. Yúgọ́ọ́tì mumu tàbí àwọn ǹkan ẹlẹ́rìndòdò ni mo fẹ́ràn jù púpọ̀ púpọ̀.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ojoojúmọ́ torí pé àyíká tó bá dọ̀tí kò dára rárá àti rárá.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ọgbọ́n pípé, làákàyè pípé, pẹ̀lú ìrẹ̀lẹ̀.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jó púpò púpò tó rí pé ó máa ń dáni lára ya ó sì máa ń mú inú yàn dùn púpọ̀ púpọ̀ tí ẹ̀yán bá ń jó.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹẹni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Tí ènìyàn bá ní di iṣẹ́ mi láti ilé, bẹẹni máa bá ènìyàn náà ṣe é torí pé ó dára gan lọ́pọ̀

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù nínú àwọn àkàrà náà ni àkàrà òyìnbó torí pé ó jẹ́ oúnjẹ aládùn. Adùn rẹ̀ náà sì pọ̀ lóríṣiríṣi.

Ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni ìgbà tí èyí tí mò ń lò tó bá bàjẹ́ àbí tó bá ní ibìkan tó ti bàjẹ́ lára.

Ṣé o fẹ́ràn ijiyàn? Rárá, mi ò fẹ́ràn ijiyàn torí pé ìjiyàn kò dára rárá. Kò da kí eyan máa jìyàn torí pé ó máa ń fa ìfàsẹ́yin fún eyàn.